Gẹ́gẹ́ bí olùdarí òṣìṣẹ́, màá ń darí àwọn òṣìṣẹ́ mi pẹ̀lú sùúrù àti ìmọ̀ tó péye. Mi ò kì í fẹ́ jẹ́ kí wọ́n ṣe nǹkan tí wọn kò yẹ kí wọ́n ṣe. Mo jẹ́ èèyàn tó fẹ́ràn ìdarí àwọn ènìyàn, nítorí èyí, mo ń darí wọn pẹ̀lú ọpọlọ.

Èní ni mo kẹ́yìn lọ sọ́jà. Wákàtí mẹ́ta tí ó kọjá, inú ọjà ni mo wà kí mo n ra àwọn oúnjẹ tí o ye ki ń– tí o yẹ kí ń sè lálẹ́ yìí. Mo ra ìrẹsì, ẹ̀wà àti àwọn ǹkan oríṣiríṣi. Ọjà tí mo lọ ó súnmọ́ ilé mi, kò jìnà sí lé mi rárá. Ìdíde tí mo fi, tí mi ò fi pẹ́ nú ọjà.

Mi ò fi bẹ́ẹ̀ ga, ṣùgbọ́n mo ga díẹ̀. Mo ga tó mítà, mítà ogún. Ogún mítà ni mo, ni gíga mi tó. Ní ìdílé wa, a fi, a fi bẹ́ẹ̀, kíi ṣe gbogbo wá laa ga. Èèyàn bí mẹ́ta nínú èèyàn márùn-ún náà ló ga. Ẹ̀mí náà sì wà nínú ara, nínú àwọn tó ga jù.

Mo jẹ́ ènìyàn tó fẹ́ràn àwọn ènìyàn dáadáa. Fún idi èyí, mò ń ran àwọn ènìyàn lọ́wọ́, pàápàá jùlọ pẹ̀lú owó tàbí dúkìá tí mo bá ní. Mo jẹ́ ènìyàn tó fẹ́ràn àwọn ènìyàn. Mo ní àánú àwọn ènìyàn. Ìdí nìyí tí mò fi ń ro àwọn ènìyàn lọ́wọ́ torí mo mọ̀ wípé ó dára ká mọ ran àwọn ènìyàn, ká mọ ran arawa lọ́wọ́.

Kí ló dé tí màá fi na ara mi láìṣe wèrè? Mi ò kí ń na ara mi o. Àwọn tó bá ní àrùn ọpọlọ nìkan ni mo rí kí wọ́n máa ń na ara wọn. Kò dára tó fún ènìyàn láti máa ń na ara rẹ̀. Ìdí rẹ̀ tí mi ò kí ń fi na ara mi torí pé mi ò ní àrùn ọpọlọ.

Rárá o, mi ò kí ń mu àwọn ẹ̀rọ ìlera, àmọ́ púpọ̀ nínú àwọn ẹbí mi wọn máa ń mu àwọn ẹ̀rọ ìlera. Ẹ̀rọ ìlera jẹ́ nǹkan tó dára fún gbogbo àwọn ẹdá ènìyàn. Ìdí re tí wọ́n mọ fi ń lò o, ṣùgbọ́n èmi ò fẹ́ràn rẹ̀ torí pé o maa ń dà mi láàmú.

Rárá, mi ò kí ń mu Ògùn lójojúmọ́. Kódà gan, mo fẹ́ràn kí ń gba abẹ́rẹ́ ju kí ń mu Ògùn lọ. Mi ò jẹ́ èèyàn tó fẹ́ràn Ògùn, ìdi ree ti mi ò kí fi ń mu Ògùn lójoojúmọ́

Ti mo se wà báyìí, mo ń fò lọ́wọ́ ni. Mo fẹ́ràn kí n máa fò pẹ̀lú okùn. Mo ń fò lọ́wọ́ báyìí báyìí náà ni. Ìfò jẹ́ nǹkan tí ó dára fún ìlera ara wa.

Mọ máa ń jí ní òwúrọ̀ kùtùkùtù pẹ̀lú àláàmù. Mi ò kí ń jí láìsí àláàmù. Tí kò bá sí àláàmù, mo maá n pẹ́ jí àmọ́ tí mo bá fẹ́ tètè jí, ọjọ́ tí mo bá fẹ́ tètè jí, mo máa ń rí i wí pé mo ṣẹ́tì àláàmù.

Mo máa ń gé irun mi tó bá ti gùn díẹ̀. Mo máa ń jẹ́ kí irun mi pọ̀ dáadáa kí n tó gé. Mo jẹ́ eeyàn tí ó fẹ́ràn láti máa dárún sí ìdí rẹ̀ tí mọ̀ máa ń fi ń pẹ́ ge.

Bẹ́ẹ̀ni mò máa n kó lẹ́tà, àmọ́ ó kò kí n ṣe lẹ́tà oníwe àti pènì. Lẹ́tà orí ẹ̀rọ ayélujára ni mò máa n kó. Mi ò kín fẹ́ lù ìwé torí pé ó nílò láti lo owó. Sugbọ́n pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, mò lè sáré tẹ lẹ́tà sórí ẹ, ki si fi ránsẹ́ lórí afẹ́re.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ojú ko, ní ojú, ní joju ni ìdojúkọjú. Gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ yìí, gbogbo èèyàn ló lẹ́tọ̀ọ́ láti dá ọkọ̀ dúró.

Bẹ́ẹ̀ni, mo ní irungbọ̀n. Kódà gan, mọ̀ ọ́n ń da sí. Mi ò kì í fẹ́ gẹ̀ ẹ́. Irungbọ̀n mi ń pọ̀ kódà gan ọ fẹ́ bo gbogbo ojú mi. Mo fẹ́ràn kí n mọ dárúgbà sí. Mo sì fẹ́ràn kí n mọ ṣekere.

Mi ò jẹ́ ìyàn tó máa ń fà. Mi ò kí fẹ́ ń fà torí pé kò dára fún ara mi. Àmọ́ o, mo ní àwọn ọ̀rẹ́ tó pọ̀ lágbàlá mi tí wọ́n mọ́ ń fà lójoójúmọ́, láàárọ̀, lọ́sàn-án àti ní alẹ́.

Mo ma ń ríi dájú wipé mo se ìmọ́tótó ilé mi ní ni gbogbo àárọ̀ tí mo bá jí kí n tó kúrò nínú ilé. Mo sì máa ń ṣẹ́ ní alẹ́ náà tí mo bá dé láti ibi iṣẹ́. Mo jẹ́ ènìyàn tó mọ́ fun idí ẹ̀yìí, mi ò kín fẹ́ jẹ́ kí inú ilé mi ó tẹ́tí.

Bẹ́ẹ̀ni, mò jẹ́ ènìyàn tí ó féràn àwọn òṣìṣẹ́ mi. Fún díẹ̀ yìí, àwọn tí wọ́n bá ṣe dáadáa nínú àwọn òṣìṣẹ́ mi, mò máa ń fún wọn ní owó àfikún. Kódà gan an, nígbà mìí owó àfikún tí mò máa ń fún wọn ó lè ju owó oṣù wọn lọ torí pé ó yé mi wípé wọ́n ń ṣe iṣẹ́ wọn dáradára ó sì ń dùn mọ̀ mí.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn, mo ní ewúrẹ́, mo sì máa ń fún-un lóunjẹ ní gbogbo ní ojoojúmọ́ ní àárọ̀ àti alẹ́. Mo ní tó mẹ́wàá ṣùgbọ́n wọ́n jí méjì lọ, mo sì ta, mo sì ta márùn-ún. Mélòó ló kù lọ́wọ́ mi báyìí? Ǹjẹ́ o lè sọ fún mi?

Mi ò kí ń lo etí ìgbọ́. Mi ò fẹ́ràn kí n máa lo etí ìgbọ́. Àmọ́ o, mo ní àbúrò tó máa ń lo etí ìgbọ́. Etí ìgbọ́ jẹ́ ǹkan tí àwọn èèyàn tí ó ní àrùn etí ni wọ́n máa ń lò. Mi ò ní àrùn etí, ìdí rẹ̀ tí mi ò kí fẹ́ lo etí ìgbọ́.

Mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù, ṣùgbọ́n mo fẹ́ran ìpàdé ojúkorojú ju ìpàdé orí fóònù lọ torí wipé àwọn ìpàdé ojúkorojú má n jẹ́ kí ènìyàn lè ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹni tí a ń bá sọ̀rọ̀ jù ju wipẹ́ à ń ṣe ìpàdé orí fóònù lọ.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíkọrin. Lálalẹ́, mo máa ń kọrin fún ìyàwó mi. Ìyàwó mi fẹ́ràn mi, èmi náà sì fẹ́ràn ìyàwó mi. Mo máa ń kọrin fún un, òun náà sì máa ń kọrin fún mi. Ohun mi dùn, ìdí tí ìyàwó mi fi fẹ́ràn mi náà nìyẹn. Ohun ìyàwó mi náà sì dùn, òun náà sì dùn, òun náà, ìdí tí èmi náà fi fẹ́ràn rẹ̀. So alalẹ́, fun idì eyì, alalẹ́ ni màá máa ń kọrin fúnra wá.

Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi. Pàtàkì jùlọ, ọjọ́ tí mo bá ṣiṣẹ́ kárakára níbi iṣẹ́ mi, alẹ́ ọjọ́ yẹn orí máa ń fọ́ mi gidi gan. Ṣùgbọ́n ò èmi tí mo ti mọ̀ pé orí máa ń fọ́ mi tí mo bá ṣiṣẹ́ jù, mò máa ń ra òògùn kalẹ̀. Mo máa ń ri wí pé mọ ló òògùn, tí mo bá lo òògùn kí orú- orí fífọ́ tó dé, màá rí bí sùn orí- orí òsìní fọ́ mi.

Mi ò, mo má n ṣe àkópò pẹ̀lú ọ̀pọ̀lọ́. Mo maa n ríi wípé mo di ẹrù mi dáadáa sínú báàgì kan ṣoṣo. Mi ò kí n fẹ́ jẹ́ kí ẹ̀rù mi pọ̀ torí pé won ní ṣe kó fún ìrìnàjò. Ìgbà míì gan mo lè pe ọ̀rẹ́ mi tàbí èèyàn tó lè ṣe àkópò junmí lọ kó bá mi ṣe torí pé mi ò fẹ́ kó ẹ̀rù tó pọ̀

Àdùn tí mo fẹ́ràn nínú ice cream oun náà ni àdùn vanilla. Àdùn yìí o máa ń dùn mọ́ mi gidi gan. Ó dùn ju pọ̀pọ́ lọ. Mo fẹ́ràn àádùn yìí gidi gan. Idi tí mo fi máa ń mu ice cream gan-gan nìyẹn. Mo lè mú ní àárọ̀, ọ̀sán, àti alẹ́, kò sí ní sú mi. Mo fẹ́ràn ice cream gidi gan.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Kódà mo máa ń lo ọwọ́ ọ̀tún, mo sì lè lo ọwọ́ òsì. Mo máa ń kọ̀wé lójoojúmọ́ torí pé olùkọ́ ni mí. Mo fẹ́ràn kí mo máa kọ̀wé pẹ̀lú ọwọ́ ju kí ń máa kọ̀wé pẹ̀lú kọ̀m̀pútà lọ.

Bẹ́ẹ̀ni, mò ń wọ gíláàsì torí pé mò ń lo kọ̀m̀pútà. Mo ń wọ gíláàsì ní àárọ̀, ọ̀sán àti alẹ́. Ìgbà kí ìgbà tí ènìyàn bá rí mi, ó máa rí mi pẹ̀lú gíláàsì. Gíláàsì jẹ́ nǹkan tí mi ò lè ṣe láì mọ wọ̀ lójoojúmọ́.

Mọ̀ mọ́ ń gba owó àwọn ènìyàn pẹ̀lú àponlẹ́. Tí ènìyàn bá jù mí lọ, mò máa ń fi ọwọ́ méjèèjì gba owó. Ṣùgbọ́n tó bá jẹ́ ènìyàn tí mọ̀ jùlọ, mo lè fi ọwọ́ kan gbá. Ṣùgbọ́n tó bá wá já ọ̀rẹ́ mi gidigidi gan ni o, kàkà tí màá fi gba owó, n yà f'ara dì mọ́ ni.

Ẹ̀kan ná ni mo máa n fọ eyín lójoójúmọ́. Dókítà mi sì kìlọ̀ fún mi wípé kí n máa fọ̀ ọ́ ní ẹ̀ẹ̀méjì, kí n máa fọ̀ ọ́ ní àárọ̀, kí n sì máa fọ̀ ọ́ ní alẹ́. Ṣùgbọ́n èmi ò fẹ́ràn láti máa fọ eyín ní àárọ̀ àtàlẹ́, àárọ̀ nìkan ni awa máa n fọ eyín. Kí ló dé tí màá fi fọ eyín láàrọ̀ àtàlẹ́?

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, pàtàkì jùlọ lórí YouTube. Ní àárọ̀ ni mo máa ń kọ́ nǹkan jùlọ kí n tó kúrò nínú iṣẹ́ tàbí ní òru. Mo máa ń rí i wípé mo ní ìwé mi pẹ̀lú mi tí mo máa fi kọ́ nǹkan kalẹ̀ tí mo sì ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wo ìràwọ̀. Alaalẹ́ mo máa ń jókòó níta ẹnu ilé mi, màá gbójú sókè, màá sì máa wo ìràwọ̀ tí wọ́n ṣe ń ṣẹ́jú. Mo fẹ́ràn ìràwọ̀ gidi gan. Mo fi máa ń gbé Ọlọ́run dá. Mo ríi wí pé àwọn ìràwọ̀ yìí kì í ṣe nǹkan tí àwọn ẹ̀dá ènìyàn wọn lè ṣe, wọn lè kọ́. Ọlọ́un nìkan ló mọ̀ tí ó ṣe kọ́, ó sì ṣe ṣe ẹ̀dá rẹ̀

Bẹ́ẹ̀ni, àti mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí. Kódà gan-an ìlú tí mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí kì í ṣe ìlú tí mò ń gbé. Ìlú tí mo wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ gangan ni mò ń gbé. Mọ sese k9 wa báyìí ko wa ni. Ìrìn àjò tí mo n sì ní wá síbi báyìí, ó tó ìsẹ́jú mọ́kàndínlọ́gọ́ta.

Tí mo bá lè dá ìṣòro àwọn ẹ̀rọ ayárabíàṣá mi ṣe fúnra mi, màá ṣé, màá wá ọjọ́ kan tí màá jókòó kalẹ̀ tí màá fi ṣe fúnra mi. Àmọ́ tó bá ju agbára mi lọ, màá ríi wípé mo mú lọ sí ọ̀dọ̀ engineer. Ẹni tí ó mọ, tó mọ̀ nípa ẹ̀rọ ayárabíàṣá jù mí lọ ni màá lọ gbé fun. Tí ó bá mi ṣe màá sì mowo, màá sì sanwo fún un.

Ìgbéyàwó iṣẹ́ tí mo kẹ́yìn ṣe, ó dára. Kódà gan-an ẹni tí mo bá ṣiṣẹ́, ó rí, ó sọ fún mi wípé tó bá tún ní iṣẹ́ mi tó jọ mọ́ iṣẹ́ tí mo bá ṣe pé kó, pé ó máa pè mí, kò sẹ́ni, kẹ́ni tí ó máa wá sí ọkàn rẹ̀ ju èmi lọ. Ó rí wípé iṣẹ́ tí mo ṣe fún ó dára. Ọ̀nà ìdí re tí ó fi rí pé ó máa, ó máa pè mí, tó fi sọ pé ó máa pè mí. Mo jẹ́ ènìyàn tó, tó máa ń ṣiṣẹ́ mi gẹ́gẹ́ tí ó ṣe yẹ kí n ṣe ṣí.

Rárá, mi ò kí ń fẹ́ràn kí n máa ra oúnjẹ ní òpópónà. Kò sí ẹnikẹ́ni nínú ẹbí mi tó máa ń ra oúnjẹ ní òpópónà. Nǹkan tí wọ́n fi kọ́ wa láti kékeré nìyẹn wípé kò da ká máa ra oúnjẹ níta. Ntí màá fi ra oúnjẹ ní òpópónà máa yá se ẹ́ fúnra mi ni. Oúnjẹ inú ilé ó da ju oúnjẹ òpópónà lọ.

Mo jẹ́ èeyàn tó máa ń gbàgbé nǹkan. Fún idi eyii, mo máa ń kọ àwọn àdéhùn mi kalẹ̀ lórí, lórí ìwé. Tí mi ò bá fi kọ́ kalẹ̀, mà á gbàgbé àdéhùn tí mà á, tí mo mọ, tí mà á, tí mo ṣe fún. Àyàfi tí ènìyàn náà tó bá rán mi létí nìkan, mo náà ni màá fi ranti déhùn tí mo ṣe fún ènìyàn.

Rárá mi ò kí ń jẹ oúnjẹ tó kù. Mi ò fẹ́ràn kí ń jẹ oúnjẹ àjẹkù. Ọ̀ máa ń, oúnjẹ tí mo bá jẹ kù nìkan náà ni mo máa ń, oúnjẹ tí ẹ̀mi gan-an fúnra mi mo bá jẹ kù, ó náà ni mo máa ń jẹ. Àmọ́ oúnjẹ tí ẹlòmíí bá jẹ kù, mi ò kí lè jẹ.

Mo máa ń kí àwọn ènìyàn pẹ̀lú àpọ́nlé. Mo jẹ́ ènìyàn tó ní àpọ́nlé, mo sì jẹ́ ènìyàn tó fẹ́ràn àwọn ènìyàn. Mo fẹ́ràn láti máa kí àwọn ènìyàn, pàtàkì jùlọ àwọn ènìyàn tó jù mí lọ.

Àná ni mo kẹ́yìn ní àlá burúkú. Àlá yìí ó dá lóri wípé mo rí àwọn ẹyẹ tí wọ́n ń fò lórí mi. Ó sì ṣẹ̀rùbà mí, ó ṣèrùbà mí mo sáré jí, mo ta jí láti ojú oorun.

Kí n tó lọ sùn, mo máa ń gbàdúrà. Mo máa ń rí wí pé ma ṣe àdúrà kí n tó lọ sùn torí wípé mi ò fẹ́ lála burúkú, mo sì fẹ́ jíire. Ìdire tí mo máa fi ń rí wípé mo ṣe àdúrà kí n tó lọ sùn, màá sì jẹun dáadáa.

Mọ ma ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ pẹ̀lú ọpọlọ àti àpọ́nlé. Mi ò, mi ò má bá wọn pẹ̀lú, Mo ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú àpọ́nlé torí pé mi ò fẹ́ jẹ́, mo fẹ́ jẹ́ kí wọ́n ra nǹkan ní ọwọ́ mi. Mo o fẹ́ jẹ́ kí wọ́n kúrò níwájú mi lọ ra nǹkan ní ọwọ́ ẹlòmíràn. Mo dẹ̀ máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú àpọ́nlé torí pé kí wọ́n, kí wọ́n lè padà wá.

Mi ò tí ì kọ ìgbékalẹ̀ iṣẹ́ rí, torí pé màá ń ṣe iṣẹ́ mi dáradára, àwọn ọ̀gá mi wọ́n sì fẹ́ràn mi. Tí mo bá sọ fún wọn wípé mo fẹ́ kúrò ní iṣẹ́ péré, wón lè máa sunkún torí pé wọ́n fẹ́ràn mí gidi gan.

Nígbà tí òjò bá ń rọ̀, mo máa ń pe ìyàwó mi, mo ń bá a sọ̀rọ̀. Bá sì pẹ̀lú mi, ṣùgbọ́n tó bá wà pẹ̀lú mi, mo máa ń bá ìyàwó mi sùn. Igi ti ǹkan tí mo má ń ṣe tó ojo bá n ro gan gan, òun náà nìyẹn. Ìyàwó mi ni mo máa ń rí wí pé ó mú mi dára yá tí òjò bá ń rọ̀, pàtàkì jùlọ ní alẹ́.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa ń jí ní àárọ̀ kùtùkùtù. Màá wa rí i wí pé mo tètè jí ni àárọ̀ torí pé iṣẹ́ pọ̀ fún mi láti ṣe ní àárọ̀. Mo sì ní láti tètè dé ibi iṣẹ́ torí wípé mi ò fẹ́ jẹ́ kí ọ̀gá mi bínú sí mi.

Mo máa ń rí i wí pé mo lo àkókò tó gùn pẹ̀lú àwọn ẹbí mi, pàtàkì jùlọ ní ọjọ́ Jímọ̀, ọjọ́ àti ọjọ́ àbámẹ́ta. Ó dára láti lo àkókò pẹ̀lú ẹbí ènìyàn torí pé àwọn nìkan ni wọ́n wà pẹ̀lú èèyàn.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ, ọ̀un nà ni ẹgbẹ́ Shikinshu. Shikinshu ni orúkọ ẹgbẹ́ wọn. Wọ́n ò kí ń, wọ́n ò kí ń ṣe ẹgbẹ́ tí gbogbo àgbáyé mọ̀, ṣùgbọ́n ẹgbẹ́ yìí wọ́n, wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe, wọ́n sì dá lórí nǹkan tí wọ́n ń ṣe ju ẹni, ju ẹgbẹ́ kẹ́gbẹ́ lọ.

Mo fẹ́ran ìbéèrè, ìbéèrè yìí. Láti ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé kò jẹ́ nǹkan tí ó rọrùn rárá. O ní láti lo ọpọlọ, o ní láti lo ọpọlọ rẹ láti le ṣe, láti le ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé. Fún èmi, mo máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé mi gẹ́gẹ́ tí ó ṣe yẹ kí n ṣe. Mo máa ń, mo máa ń-- mi ò kí ń fẹ́ jẹ́ kí, mi ò kí ń fẹ́ jẹ́ kí iṣẹ́ mi kó la ìgbésí ayé mi lára.

Ojoojúmọ́ ni mo màá ń pàdé àwọn ọ̀rẹ́ mi. Kódà gan an, mo pàdé wọn ní, ní wákàtí mẹ́ta tó kọjá. Àjọ wa, àjọ maa ń sọ̀rọ̀, àjọ máa ń wà lójoojúmọ́. Níbi iṣẹ́ gan an, àjọ máa ń wà nítorí pé a máa ń ṣiṣẹ́, a máa ń jọ ṣiṣẹ́. Ilé iṣẹ́ kan náà la jọ wa tá a ṣe máa ń ṣiṣẹ́. Níbi iṣẹ́ o, àti nílé o, àjọ, àjọ máa ń, àjọ máa ń jó, àjọ máa ń yọ̀, àjọ máa ń ṣeré lójoojúmọ́

Bẹ́ẹ̀ni, màá ń jẹ gúọ̀mù pàtàkì yí lọ nígbà tí mi ò fẹ́ sùn. Mo bá fẹ́ lé ọrùn kúró lójú mi, màá máa jẹ gúọ̀mù jù. Ṣùgbọ́n tí kò bá ń ṣe fún oorun, mi ò kí ń jẹ gúọ̀mù o. Nítorí pé ó máa ń ba èéyin jẹ́. Pàtàkì jùlọ fún àwọn ọmọ mi. Mi ò kí ń fẹ́ jẹ́ kí àwọn ọmọ mi rí wípé mo ń jẹ goomù, kí wọ́n ba lè má le kọ lára mi láti máa jẹ goọ̀mù. Nítorí pé ọmọdé ó fẹ́ràn kí ọmọ ẹ jẹ goọ̀mù jù. Ó sì le bá èyin won jẹ́. Ṣùgbọ́n èmi o, mi o fẹ́ràn kí n máa jẹ goọ̀mù rárá. Àyàfi tí mo bá fẹ́ lé ọọrùn kúró lójú mi.

Bẹ́ẹ̀ni, mò ma ń rìn ní àlàáfíà. Ọpẹ́ ni fún Ọlọ́run. Mò má ń rìn pẹ̀lú àlàáfíà. Mo lè rìn láti àárọ̀ títí di alẹ́.